Bi mo ṣe maa n fún àwọn ẹlòmíràn ni oúnjẹ ti mo fẹ́ràn ni wípé maa ti kọkọ so fún won nípa oúnjẹ náà, àti ohun ti a fi ṣe oúnjẹ náà tí a bá wá jáde mo wá lè ra oúnjẹ náà fún wa láti jẹ, màá se ṣàlàyé bí wọ́n ṣe jẹ. Tó bá jẹ oúnjẹ olókèlè tí wọ́n á fọwọ́ jẹ, oúnjẹ àfọwọ́jẹ wà, oúnjẹ àfi ṣíbí jẹ wà, oúnjẹ àfi fọ́ọ̀kì jẹ wà. Gbogbo náà ni màá ṣàlàyé fún wọn, màá dẹ̀ kọ́ wọn bí wọ́n ṣe ṣe.